Àwọn oníbàárà eléyi tí a mọ̀ sí kọ́sítọ́mà so wọ́n jẹ́ àwọn èyàn gbòógì láti le jasí wipé kí ọjà tí èyàn bá ń ta kó gbèrú si, ìyẹn pé kíó dàgbà sókè. So tí m bá fẹ́ pàdé wọn, so mó jẹ́ eyan kan tó máa ń wà ní ìmọ́tótó láti le jà sí wípé rí rí wọ́n àti rí rí èmi náà so yóò jẹ́ nǹkan tí yóò mú ìfọ̀kàn bá wá nígbà tí wọ́n bá rí pé, ẹni tí awọ́n fẹ́ bá dàwópọ̀, ó jẹ́ eyan kan tó ní ìmọ́tótó. So ìmọ́tótó náà ni kọ́kọ́rọ́ àti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ àbí láti pàdé àwọn oníbàárà mi.

Ìmọ̀ tuntun eleyio tó já sí wípé mo fẹ́ kọ́ àbí tí mo fẹ́ mọ̀. Òhun náà ni ìmọ̀ bí a ti ṣe ń ṣe àwọn fèrèsé, àwọn ìlẹ̀kùn pẹ̀lú ẹ́ aluminium, ìyẹn aluminum fabrications. Ó jẹ́ ìmọ̀ kan eleyii tó já sí wípé mo nífẹ̀ sí láti lè já sí pé mo nímọ̀ nípa rẹ̀, àbí kí n kọ́ láti lè já sí wípé ẹ̀hẹ̀n ki emí naa lè máa ṣe fún àwọn èèyàn láti lè máa rí ẹ́ owó n bẹ́, kò jẹ́ bó ṣe jẹ́.

Èmi àti àwọn oníbàárà mi ìsọ̀rọ̀ sí wa ó já sí nǹkan tó já sí wípé, ẹ́ ẹ́ ẹ́ àsọ ye pọ̀. Boyá bí ká ní wípé, ẹ́ ẹ́ ẹ́ báwo ni a ti ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ní ìsọ̀rọ̀ kan àbí ẹ́ ẹ́ ẹ́ ìdójú kan. Òun náà ní pé kí n jẹ́ ǹkan tí yóò ní ìfarabalẹ̀ dáadáa láti bá lè gbọ́ gbogbo nǹkan tí wọ́n bá ní ní ìsọ̀rọ̀, só kí n dè jẹ́ yan kan tí yóò bá wọn wá ẹ́ ẹ́ ẹ́ ọ̀nà àbáyọ sí gbogbo ìsọ̀rọ̀ wọn àbí àwọn complain ẹlẹ́tì wọ́n bá gbé kalẹ̀

Àkókò pẹ̀lú àwọn ẹbí mi bí mo ti ṣe máa ń lòó náà ni pé àkọ́kọ́ ni wípé àwọn ẹbí èyàn wọn jẹ́ ǹkan tí ó dára púpọ̀ tí ó jẹ́ kò ṣe má ní. Só tí bá wà pẹ̀lú wọn so mo má ń jẹ́ ǹkan tó jásí pé gbogbo ẹ̀ àsìkò mi náà ni ajọ máa ń lòpọ̀. Bóyá bí i ká dìjọ ṣeré, bí i ká dìjọ jẹun, ká dìjọ sọ̀rọ̀ àtàwọn ǹkan ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ilé tí yóò jásí wípé kí inú àwa méjèèjì bá lè dùn dáadáa síwájú kó tó ní pé a tún padà pín yà.

Orúkọ ọ̀nà gíjẹ, ǹjẹ́ mo ní? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ inà gíjẹ. Ìyẹn ni orúkọ ele tí àwọn ọ̀loyinbo ń pè ní nickname. So mo ní, so gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀un no ni, eh, Alex. O máa ń pè mí ní Alex, wọ́n tún máa ń pè mí ní Abusmyn Bẹ́ẹ̀ni, àwọn orúkọ ina gíjẹ elè tí mo ń jẹ́ na niyen So mo jẹ́ ọ̀kan tó ní orúkọ inà gíjẹ.

Oúnjẹ àkàrà elé ti mo nífẹ̀ẹ́ sí jù, oun ná ni àkàrà eléyi tí wọ́n bá fi òróró ṣe. Ìyẹn ni pé tí wọ́n bá fi òróró dín, ah! O jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù dáadáa. Oúnjẹ ẹhẹń elé tí wọ́n bá fi òróró dín, àkàrà elé tí wọ́n bá fi òróró dín tàbí ká ní mọ́ínmọ́ín náà tóri là tà'àrà àkàrà náà ni mọ́ínmọ́ín náà ti jáde. So àwon méjèèjì mo nífẹ̀ẹ́ sí wọn dáadáa, mi ò dẹ̀ máa ń fi wọ́n ṣeré rárá, mi kì í fi ṣeré rárá paapaa.

Ǹjẹ́ mo mọ̀ bí a ti ń péja? Rárá, mi ò ní mọ̀ nípa eléyi. Látara pé àwọn apẹja, eléyi ti a mọ̀ sí fishermen or fisherman. Iṣẹ́ eléti wọ́n má ń mójútó niyẹn. Ní òdò tí wa ni bi bayi, lẹ́yìn pé wọ́n gbéja wá, eléti wọn bá ti pa, ki àwa jé ṣe bí a ti ṣe máa ṣe, ki awá kọ́ ṣe tó bí a ti ṣe máa ṣe ni. Ǹjẹ́ pípa yẹn, ìyẹn kò sí lọwọ́ tí wa nibi báyìí àwọn apẹja iṣẹ́ tí wọ́n yàn láàyò ènìyàn.

Ṣé mo máa ń fi tùrà rí? Rárá mi kì n fi n tùrà rí látara wípé òórùn elé tó máa ń jáde ó jẹ́ ǹkan tí ó máa ń ṣe mí bákan bákan. Ó jẹ́ ǹkan tó já sí wípé ó máa ń jẹ́ kí n máa ṣe bí i pé mo fẹ́ bì. Ẹ̀hẹ̀n, só o mo jẹ́ enikan tí ò kí ń fi n tùràre. Kódà mi sì ti ẹ̀ nífẹ̀ẹ́ sí gan, mi ò nífẹ̀ẹ́ sí rárá.

Bámi mo se máa mọ àwọn èrò tuntun wá elé tí àwọn ọlọ́yìnbo ń pè ní new idea, organic innovation, organic creativity. So mo jẹ́ èyàn kan tó nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú eh innovation látara pé yóò mú ìdàgbàsókè wá. Bẹ́ẹ̀ni, so mo jẹ́ èyàn kan tó dẹ̀ máa ń kà nípa àwọn nǹkan tuntun, àwọn nǹkan mère mère èléyìí tí ó lè ṣe ìlọsíwájú àbí tó lè mú ìlọsíwájú bá wa ní agbègbè ọ̀dọ̀ wa àbí ni orílẹ̀èdè wa náà.

Ìrántí elèyìi tí ó jẹ́ má lè gbàgbé fún mi àbí tó dá sí wipé mi le gbàgbé. Òun náà ni ìgbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlá, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlá, ẹhn ẹn, ki má sì ṣe, that is, ní boya bi ọdún mẹ́tàlá sẹ́yìn ìgbà tí wọ́n gba ifẹ ẹyẹ Champions League. Ah! Ó jẹ́ ìgbà náà tí mo lè gbàgbé rárá, tí ó jẹ́ ẹẹẹẹ ọjọ́ má lè gbàgbé elèyìi tó dá sí pé kò lè kúrò nínú ọpọlọ mi.

Ǹjẹ́ mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀? Tó bá jásí wípé ọkọ eléérò, ọkọ̀ elé to já síbí máa ń gbé èrò láti ibìkan lọsí ibìkan. So àwọn ìgbà kan wà tí mo máa ń bínú, bóyá bí tí wọ́n bá n sọ̀rọ̀ àbí tí wọ́n bá n pa omo ara wọn. Ẹ̀hẹn, àbí tó bá jásí wípé, eeh, go slow yẹn ìdènà tó bá wà ní ojú ọnà. So ó jẹ́ àwọn àsìkò elé tí ó lè fà kí n máa bínú tí bá wà nínú ọkọ̀

Ìbáṣepọ̀ ẹ̀mí àti olórí ìṣe àbí ká ní ọ̀gá, òun náà ni ìbáṣe kan, eléyi tò tó níṣe pẹ̀lú ká bọ̀wọ̀ fún àwọn ọ̀gá wa, ká bọ̀wọ̀ fún wọn látara pé àwọn náà ni Ọlọ́run Obá fi lónìí sábà bí láti lè jàsí pe kí wọ́n jẹ́ adarí. So, eh, ìbáṣepọ̀ tó n wà bẹ́ẹ̀ náà ni pé kí n bọ̀wọ̀ fún wọn, kí n dẹ́ jẹ́eyaǹ kan tí gbogbo ǹkan tí wọ́n bá ní kí n ṣe, kí n ṣe wọ́n ní àkókò, ẹ́ẹ̀, síwájú kí ó tó di pé ọjọ́ lọ.

Ìgbà tí mo kẹ́yìn fò, ìyẹn jumping, jumping, jumping, só jẹ́ ìgbà tí mo wà ní ìgbà èwe mi, ìgbà èwe. Ṣùgbọ́n náà tẹ̀ ní eré elé tá má ń ṣe jumping, jumping, i am jumping. Jumping, jumping, i am jumping àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí mo sì wà ní ìgbà èwe. Àmọ́ ní àsìkò báyìí ṣó mo jẹ́ ǹkan tí ó kì í fò mọ́ látara pé ẹ̀hen kò sí ǹkan tí ó lè bí ǹkan tó má a fà kí wa má wa fò. Ẹ̀hen kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo nífẹ̀ẹ́ sí àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Iyẹn comedy ó jẹ́ nǹkan tó jásí pé ó máa ń pa àwọn èyàn lẹ́rì nígbàtí wọ́n bá gbọ́. So ó ń bẹ nínú àwọn àlọ́ eléyi mo nífẹẹ, ẹ̀hẹ̀n tó dẹ̀ já sí pé ó máa ń pa èyàn lẹ́rìn-ín, tó bá jasí pé ó bá ní ẹ̀kọ́ àbí ọgbọ́n eléyi ti èyàn lè fààyàn jáde. Àmọ́ tó bá jásí pé kò bá ní ẹ̀kọ́ kankan àbí kó ní àǹfààní eléyi ti yóò ṣe fun yàn. So èmi ò nífẹ̀ẹ́ sí àwọn nǹkan báyen.

Ǹjẹ́ mo máa ń jẹ gọ́ọ̀mù? Eléyi tà mọ̀ sí chewing gum. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù àmọ́ ba wo ni mo ṣe máa ń jẹ, ìgbà tí bọ́yá mo bá wà busy, ìgbà tí kò bá tí mo bá wà busy lẹ́nu iṣẹ́. So òun náà ni ìgbà tí mo máa ń jẹ gọ́ọ̀mù. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà látara pé eleyi ó jẹ́ ìṣesẹ́ àwọn obìnrin. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Àmọ́ ṣé mo máa ń jẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́

Àwọn ohun èlò éleyi tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ ọ̀hún náà ni tábìlì, ọ̀hún náà ni e, àga ìjókòó, ọ̀hún náà ni e, pátákó eléyi ta mọ̀ sí chalkboard or blackboard, e, chalk àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ilé ilé ìwé school ibẹ̀ ni mo tiń ṣiṣẹ́. So àwọn ǹkan wọ̀nyí náà ni àwọn nkan tó jásí pé amáa ń sábà lò jù ní ibi iṣẹ́ wa.

Ǹjẹ́ mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀, bẹ́ẹ̀ni àwọn tó bá jẹ́ kọ́ lígimílẹ̀nu iṣẹ́, só mó jẹ́ yan kan tó máa ń ṣe ìwádìí wọn. Àmọ́ kín ǹ ṣe ìwádìí e lé tí yóò wá bí wàhálà lẹ́ ní ibi iṣẹ́. Àwọn ìwádìí bẹ́ẹ ya bí i pé e bòyá tí ẹ̀yin ò bá wá sí ibi iṣẹ́, kí n pè pé kí ló fàá tí a fi ri ní ibi iṣẹ́. Bòyà bí i kí n bè rè pé a ìyàwọ ń kọ́ o, ọmọ ń kọ́. Àmọ́ àwọn ìwádìí e lé tí yóò dá wàhálà lẹ́, só mi i kì í ṣe irú àwọn ìwádìí bẹ́ẹ̀ yẹn kò dá sí bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo jẹ́ èyán ǹkan tí ó máa ń wọ ìbòrùn, ìyẹn scarf rárá, mi kì í wọ ilé yii látara pé mo jẹ ọkùnrin. So lọ́dọ̀ ti wa n bí báyìí àwọn ọkùnrin wọn kì í máa wọ ìbòrùn àwọn obìnrin ìṣeṣi àwọn obìnrin lé lèi ní agbègbè ọ̀dọ̀ tiwa. So oníkíkú náà ni wípé mi kì í má a wọ ìbòrùn, ìbòrùn ìyẹn scarf.

Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ìyẹn smart devices, ǹjẹ́ mo ní wọ́n ní ilé? Bẹ́ẹ̀ni, mo ní wọ́n ní ilé. Fún àpẹẹrẹ, ẹ̀rọ àgbéká ilé tí mò ń lò is a very smart device. Eeee, laptop, ìyẹn kọ̀npútà is a very smart device. Ilé tí mò ń lò ní ilé, kódà Television ilé tá ń wò náà, ó jẹ́ ẹ̀rọ ilé tí, ẹ́ẹ́, ó wà very smart kò já sí bó ṣe jẹ́

Ǹjẹ́ mo ti lọ sí àgọ́ ri? Béẹni, mo ti lọ sí àgọ́ rí. Eléyii tí wọ́n ń pè ní camp, bẹ́ẹ̀ni. Kí ni ẹ̀kúnrẹ́re náà ni wípé ní ọdún tò lọ, ìyẹn nínú oṣù kẹrin ni ìgbà àkọ́kọ́ eléyii tí mo máa lọ sí àgọ́. Ó dẹ̀ jẹ́ ìrírí má rí lè gbàgbé fún mi. Látara pé àwọn nǹkan tí a ń ṣe níbẹ̀ ó jẹ́ nǹkan tí ó ní ẹ̀kọ nínú. Àwọn èèyàn tí mo bá pàdé náà ó jẹ́ àwọn èèyàn kan tí Ọlọ́run obá fún ní làakaáyè tó pọ̀ dáadáa. So ní kúkúru náà ni pé, àgọ́, eléyii tí mo lọ, ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa.

Ṣé mo ní ìfẹ́ sí ìrìn atẹ́gùn? Rárá, mo jẹ́ ǹkan tó bẹ̀rù ìrìn òkè àbí afẹ́fẹ́ látara pé mi ò jẹ́ ǹkan tó ní ọkàn lọ títì, tó dé jẹ́ ǹkan tí ó ma se ẹ̀rù bà mí. Kúkúrú èdè náà ni wípé mi ò nífẹ́ sí ìrìn atẹ́gùn, kò jẹ́ bí ó ṣe jẹ́.

Àjọ̀dún ẹlẹ́ti tí mo nífẹ̀ẹ́ sí jù oun na ni àjọ̀dún àwọn ẹlẹ́sìn mùsùlùmí gẹ́gẹ́ bí àpẹẹrẹ àjọ̀dún ọlẹ́ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ìyẹn tá ń pè ní Jummah, èkejì náà ni àjọ̀dún iléyà, èkẹta náà ni àjọ̀dún tí ìgbà tá bá parí àwẹ̀, ìyẹn ìtúnu àwẹ̀. So àwọn àjọ̀dún ina ni àwọn àjọ̀dún ẹlẹ́ti mo nífẹ̀ẹ́ sí jù lọ dáadáa.

Se mo má ń kọ́ ǹkan ní orí internet bẹ́ẹ̀ni, mo jẹ́ eyan ǹkan tí ó nífẹ̀ẹ́ ìmọ̀ dáadáa, èèyàn tó má ń wá láti ìmọ̀ sí, látara pé ìmọ̀ ni kòpin sí bíi kan. Tórí internet, náà ló fẹ́ ẹ súnmọ́ jù láti ba lè ní irú àwọn ìmọ̀ yìí. Só, se o má wa kọ́ wọn lórí internet? Bẹ́ẹ̀ni, mo má a kọ́ wọn dáadáa. Àmọ́ kín n í ṣe gbogbo ǹkan, náà ni mo má a kọ́ lórí internet. Látara pé àwọn ǹkan mì wà, tó wà lórí internet tó já sí wípé irọ́ ni. Àmọ́ ǹkan ẹlẹ́yii jẹ́ ǹkan òdodo, tó dẹ́ ní àǹfààní dáadáa, so, mo má a ń kọ́ wọn.

Ṣé mo nífẹ̀ẹ́ láti lọ sí etíkun, ìyẹn Beach? Bẹ́ẹ̀ni, mo, mo máa nífẹ̀ẹ́ láti lọ. Látara pé ki ẹ́mi náà tiẹ̀ lọ wo àwọn ǹkan mìírè mìírè ẹ̀leyi tí ó wà ní ẹ ilẹ̀ ayé. Àmọ́ ẹ mi ò tíì lọ rí. Àmọ́ ó wù mí pé boya ní ọjọ́ wajú ki ẹ́mi náà lọ láti lè lọ rí àwọn ǹkan eleyi tí ó wà ní orílẹ̀.

Ǹjẹ́ mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Látàrá pé kì í ṣe gbogbo ìgbà náà ni eh, àwọn oníbàárà èèyàn máa ní owó àbí ẹ̀hẹ̀nh. So eléyìí ni ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe fún àwọn oníbàárà mi. Látàrá pé kí eh, ìbáṣepọ̀ wa kó túbàá lè gbèrú si, kí ìbáṣepọ̀ wa kó túbàá lè eh dá dáradára. So ǹjẹ́ mo máa wáa ṣe iṣẹ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ni, ìdáhùn náà ni pé mo máa ń ṣe.

Kí n tó sùn, àwọn nǹkan tí mo má n ṣe náà ni àkọ́kọ́ mo máa n kọ gbádùrà beeni látara pé ó fún mi láǹfààní láti ìgbàrè tó di àsìkò yẹn. Ẹ̀kéjì náà ni mo máa n jẹun síwájú pé kí n tó sùn. Ẹ̀kẹta náà ní pé mo máa n wẹ̀ àbí ṣáwà síwájú pé kí n tó sùn. So ẹ̀kẹrin, òun náà ní pé kí n se ìpalẹ̀mọ́ ibi ìbì sun mi síwájú pé kí n tó sùn. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ohun mímu ilé tí mo fẹ́ràn jù, ọ̀hún náà ni ká ní oyin, oyin. So mo nífẹẹ láti máa mú oyin púpọ̀, látara pé wọn ni ó ní àwọn ànfàní eléeyi ti ó pọ̀ tó máa ń ṣe fún àwọn àgọ́ ara wa. Ẹ̀kẹjì náà ni tea àbí coffee. À, nǹkan yìí náà mi kì í máa fi ń ṣe ere dáadáa. Mo nífẹẹ sí ọ̀hún náà, kò jẹ́ bó ṣe jẹ́.

Senó máà ń se àtúúlò nǹkan, bẹ́ẹ̀ni, mo jẹ́ ǹkan tó máa ń se àtúúlò nǹkan látara pé tí nǹkan náà tí ò bá tíì bàjẹ́ àbí tó bá jásí pé ó sì ní ìwúlò, eléti yóò padà máa ṣe ní ọjọ́ wájú. Ẹ̀hẹn, sóo mó máa ń se àtúúlò rẹ̀. Ẹ̀hẹn, torí pé kíni o, ko ti e fẹ́ sì owó gan eléyi ti èèyàn lè máa ná ní ina apà. So kí èèyàn se àtúúlò rẹ̀ náà ni ǹkan tí yóò bí, managementi, kò jẹ́ bó ṣe jẹ́.